Ojú mi dára, mi ò kí ń lo glass, mi kì í lo glasses, medicated glasses no. Ojú mi dára, ojú ni mo fi ń ka gbogbo nǹkan tí mo ń kà. Mi ò ní di medicated glass. Mo máa ń kàwé lálẹ́, lọ́sàn-án, lowurọ. Ojú mi dára, mi ò ní problem ojú.

Mo máa ń rántí àdéhùn mi tí mo bá ti kọ sílẹ̀. I used to write them down to help me remember them. Mo máa ń kọ sínú ìwé, sínú diary nígbà mi. So, anytime tí mo bá ti níidi àti wò nkan towo tí mo kọ sínú diary kí n lè yè rẹ̀, mo máa yè rẹ̀.

Mo máa ń fi idáàbòbò orùn sára pẹ̀lú umbrella. Tí orùn bá ti i ran dáadáa, mo máa ń lo umbrella jáde. Tó ojò bá tún ń rọ̀, mo tún ń lo umbrella torí òjò. So, umbrella ni mo máa ń lò fi dáàbòbò rà mí.

Àti two thousand and fourteen ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé nígbà tí mo graduate ní è. Àmọ́ after that mo máa ń lọ fún seminar, mo máa ń lọ fún àwọn workshop training. Àmọ́ pé ilé ìkàwé gangan twenty fourteen, two thousand and fourteen ni mo lọ kẹ́yìn. However, mo fẹ́ apply fún masters this very year.

Ètò mi fún ìparí oṣù ni pé, tí mo bá, nǹkan tí mo máa ń expect ni salary tó bá ti wọlé, màá lọ ra nǹkan oúnjẹ sílé, gbogbo àwọn cosmetic, anything tó yẹ kí n rà sílé tí mi ò ní tó ti tán màá ràá sílé. Ètò mi fún ìparí oṣù nìyẹn.

Mo máa ń lò àkókò pẹ̀lú ẹbí mi ní weekends nígbà mí, fortnightly at least tu-two weeks ni mo máa ń lọ kí àwọn ẹbí mi. Torí ibi tí wọ́n wà kò ṣe bẹ́ẹ̀ jìnnà sí mi. So, in two weeks, every two weeks ni mo máa ń lọ kí wọ́n.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, oúnjẹ òkèlè ni mo like atí máa jẹ ní ọ̀sán. Swallow food bíi iyán, pounded yam tàbí àmàlà. Nǹkan tí mo máa láìkì tí máa jẹ lọ́wọ́ ọ̀sán nìyẹn. Bẹ́ẹ̀ ni.

Mo máa ń je oúnjẹ tó lẹ̀rọ̀ fún ìlera dáadáa, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Anytime tí need yẹn bá ti arise, mo máa ń je oúnjẹ tó ní ilẹ̀ ẹ tó ní ẹ̀rọ̀ fún ìlera.

Mo sì lá ala burúkú ní ọ̀sẹ̀ tó kọjá yẹn. Last week, mo sì ní nightmare. Mo lá ala burúkú ní ọ mo máa ń lá ala burúkú àmọ́ tí mo bá ti lá ala burúkú bẹ́ẹ̀ yẹn tí mo bá ti tají, mo máa ń gbàdúrà, mo máa ń gbàdúrà kí ala burúkú yẹn kó má ṣẹlẹ̀.

Mo máa ń lo password tó le gan láti máa protect àwọn nǹkan kan mi lórí Íńtánẹ́ẹ̀tì. Mo dẹ̀ máa ń lo updated antivirus lórí system mi. Mo dẹ̀ máa ń delete àwọn spam email lórí email mi. Ǹkan tí mo máa ń ṣe ni ẹ́.